Ìgbà tó kẹ́yìn tí mo kọ ǹkan tuntun ní ibi iṣẹ́ mi àbí lẹ́nu iṣẹ́ mi, òun ni oṣù December ní ọdún tó kọjá yẹn, ọdún 2025. Ohun tó ṣẹlẹ̀ ní ìgbà yẹn tó fi ní pé mo kọ ǹkan tuntun, òun ni wípé a ṣe ìpàdé àwọn òṣìṣẹ́ kan ní ilé iṣẹ́ mi nígbà náà, ìyẹn seminar. Nínú seminar yìí, ẹhn, ẹni tí wọ́n pè tó jẹ́ olùsọ̀rọ̀ tó jẹ́ olùdarí wa nígbà náà, ẹni ẹ̀ jẹ́ àlejò. So ẹni ẹ̀, ìgbà tí ẹni ẹ̀ náà wá sí ilé iṣẹ́ wa láti wá bá wa sọ̀rọ̀ láti wá ṣe ìpàdé pẹ̀lú wa. Ara àwọn ọ̀rọ̀, kókó ọ̀rọ̀ tí ẹni náà sọ tó sì mẹ́nuba, òun ni pé ká máa ṣe ìwúre, à, ìwúrí àti ìmọ̀ore fún àwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ wa àbí àwọn, aah, olùbáṣiṣẹ́ pọ̀ wa. Nínú àwọn tí wọ́n, ohun tó ń wá mẹ́nuba fún ìwúrí, òun ni pé, eh, wọ́n pòwe kan nígbà náà, wọ́n ní pé ìyìn ni ìyìn ni kí ẹni lè ṣe mí, then, eh, àti wípé ìmọ̀rí òun ló ń jẹ kí, eh, ìwúrí ló ń mórí ya. Wípé tí a bá ń ṣe ǹkan ìwúrí fún àwọn tí ó ń ṣiṣẹ́ ní abẹ́ wa bá àwọn òṣìṣẹ́ wa tí wọ́n bá ṣe ǹkan tó wú wa lórí, a gbọdọ̀ mọ̀ bí a ṣe lè sọ wọ́n lóore tó fi lè jẹ́ wípé ǹkan tí wọ́n ṣe tó ń wú wa lórí yìí, wọn á tún lè máa tún ṣe é lọ síbẹ̀. Ara àwọn ǹkan tí wọ́n wá mẹ́nuba nígbà náà láti máa ṣe ìwúrí fún wọn ni pé ká pè wọ́n sákíyèsí wípé ohun tí wọ́n ṣe náà nígbà náà fún wa àti ohun tí wọ́n ṣe lẹ́nu iṣẹ́ náà ó tọ̀nà. Wípé inú wa sì dùn sí pé tí a bá lè sọ̀rọ̀ ẹnu láti fi ṣe ìwúrí àbí ìmọ̀ore fún wọn, inú wọn ó dùn lọ́pọ̀lọ́pọ̀, wọn ó sì tún lè máa tún ǹkan náà ṣe. Bákan náà wọ́n ní pé ẹni tó bá ní owó tó ní agbára rẹ̀, irú ẹni náà lè ra ẹ̀bùn kékeré àbí ẹ̀bùn nílá fún òṣìṣẹ́ àbí, eh, olùbáṣiṣẹ́ pọ̀ wa yìí. Tí a bá fún irú ẹni náà bẹ́ẹ̀ ní ẹ̀bùn tí a sì sọ ìdí tí a fi fún un ní ẹ̀bùn, a rí pé inú, irú ẹni bẹ́ẹ̀ inú rẹ̀ á dùn púpọ̀, aah, ìwúrí á déba, á dẹ̀ tún fẹ́ máa ṣe àwọn ǹkan tó ń ṣe tó fi di wípé ó wú wa ní orí. Á jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó tẹpá mọ́ iṣẹ́ rẹ̀ tó ti ń ṣe látẹ̀yìn wá, bọ́ á tún jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó mú ìdàgbàsókè wá sí ilé iṣẹ́ wa. Lẹ́yìn èyí, ehn, ìgbà, ìyí, ehn, ìgbà yìí ni mo lè sọ wípé ó jẹ́ ìgbà tí mo, ehn, kọ ǹkan tuntun ní ibi iṣẹ́ wa. Láti ìgbà tí mo ti, tí mo sì ti kọ́ ẹ̀kọ́ yìí àti ìgbà náà ni mo ti ń mú lọ. Tí ń bá rí òṣìṣẹ́ mi nǹkan àbí àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ mi àbí kó dà kó jà àwọn ọ̀rẹ́ mi lẹ́nu iṣẹ́ tó jẹ́ pé wọ́n ṣe ǹkan tó wú mi lórí lọ́pọ̀lọ́pọ̀, mo máa ń ṣe ni wípé, ehn, gbogbo ìgbà náà kọ lágbára rẹ̀ máa wà láti ra ẹ̀bùn fún wọn torí owó ẹ̀bùn wọn ní àṣìkò táa wá yìí. So ìgbà mìíràn tí wọ́n bá ṣe ǹkan tó wú mi lórí yìí, ohun tí mo máa ń ṣe ni pé màá pè wọ́n sákíyèsí àbí kí n pè wọ́n jókòó. Wọ́n ó sì ṣàlàyé, wọn ó sọ wípé ohun tí wọn ṣe nígbà náà ó wú mi lórí lọ́pọ̀lọ́pọ̀, wípé inú mi sì dùn sí wọn pé màá sì dúpẹ́ lọ́wọ́ wọn lọ́pọ̀lọ́pọ̀. Tí ń bá ti dúpẹ́ lọ́wọ́ wọn, inú wọn á dùn, wọn á rẹ́rìn ín mo ṣe. Àwọn náà nígbà mi ẹ̀wẹ̀, àwọn náà sì lè ṣèlérí fún mi pé torí pé, ehn, ehn, torí pé èmi bá àwọn sọ irọ̀rọ̀ bẹ́ẹ̀ tí mo sì dúpẹ́ lọ́wọ́ wọn tí inú àwọn sì dùn pé ohun tí àwọn ṣe tó wú mi lórí nígbà àkọ́kọ́, àwọn ò ní dáwọ́ dúró bẹ, àwọn ó tún bọ̀ máa ṣe lọ síni. Ehn, èyí ni ẹ̀kọ́ tí mo kọ́ ní December ní ọdún tó kọjá, mo sì ti ń mú lò, mo ń mú lò ní óòrèkóòrè. Ehn, bákan náà a tún wá láwọn ǹkan tó jẹ́ pé, ehn, tí wọ́n bá aláwọn òṣìṣẹ́ kan àbí àwọn tó ń bá a ṣe iṣẹ́ tó jẹ́ pé tí wọ́n bá ṣe ǹkan ìwúrí yìí tí mo bá pè wọ́n sákíyèsí láti dúpẹ́ lọ́wọ́ wọn àbí tí mo pè wọ́n sẹ́gbẹ̀ẹ́ kan láti, ehn, fi ẹ̀mí ìmọ̀ore mi hàn, a ní àwọn mìíràn nínú wọn tó jẹ́ pé inú wọn kì í dùn sí irú ǹkan bẹ́ẹ̀. Wọn á máa rò pé àwọn ń bá oníṣẹ́ ṣiṣẹ́. Ìmíì gan-an ó lè máa lérò wípé ayé torí pé mo ti pe òun sí àkíyèsí àbí mo ti pe òun sẹ́gbẹ̀ẹ́ láti fi ìmọ̀ore mi hàn. Òmi inú wọn máa ń rò wípé, ehn, gbogbo ẹ̀mí ìmọ̀ore ló gbọdọ̀ mú owó dá ni. Iyẹn túmọ̀ sí wípé wọ́n máa ń retí wípé kí n fún àwọn ní promotion lẹ́nu iṣẹ́. Ìgbà mìíràn tọ́ pé ìmí ninú wọn wá máa ní èròngbà wípé kí n, ehn, wípé, etí, ehn, kí n fún àwọn ní owó tó pọ̀ gidi gidi. Ìmí inú wọn le ní èròngbà wípé kí n, ehn, fi kún owó oṣù tí wọ́n ń gbà yẹn salary ni oṣooṣù. Ìmí inú wọn tún lè rò pé, ehn, ehn, owó oṣù tí wọ́n ń san fún wọn kéré wípé ó di dandan kí n sì máa san ìlọ́po méjì torí pé àwọn ti ṣe ǹkan ìwúrí fún mi.

Owó tí mò ń gbà ní ẹnu iṣẹ́ mi níbi tí mo ti ń ṣiṣẹ́ fún owó oṣù àti owó ọdún. Ehn, mo ní ìgboyà láti sọ wípé owó yìí ó dára tó àbí kí n sọ wípé, àsi tun lè sọ wípé owó yìí kò pọ̀ tó gẹ́gẹ́ bí mo ṣe rò. Ni ìgbà tí mo gba iṣẹ́ tí mo di ẹni tó ń ṣiṣẹ́ nínú ilé iṣẹ́ yìí, ehn, owó tí wọ́n bá mi sọ̀rọ̀ rẹ̀ nígbà náà, òun ni wípé wọ́n ó máa gbà to igba lọ́nà, igba ẹgbẹ̀rún náírà. Ṣùgbọ́n, ehn, ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́, eh, pẹ̀lú wọn gangan tó dí pé mo wọlé, ehn, ìyẹn ọ̀sẹ̀ àkọ́kọ́ tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú wọn, ọ̀gá mi, ìyẹn ẹni tó gbà mí síṣẹ́, adarí ilé iṣẹ́ wa, ó pè mi sákiéèsì, ó pè mí jókòó, ó sì sọ fún mi wípé, ehn, ohun tí àwọn ń lérò wípé ọ̀nà ó padà gba bẹ̀. Wípé ilé iṣẹ́ àwọn jẹ àwọn owó kọ̀ọ̀kan sí ilé, ilé ìfowópamọ́sí nítorí náà, ehn, ó didándán kí àwọn má san owó tí àwọn ti bá mi ṣàdéwun re àbí tí wọ́n ti ṣe ìlérí rẹ̀ fún mi nígbà tí mo fẹ́ gba iṣẹ́ náà. Ìgbà náà ni wọ́n, wọ́n wá sọ fún mi pé àwọn yóò yọ àádọ́ta ẹgbẹ̀rún, ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta nínú owó mi, ìyẹn nínú owó oṣù mi. Ṣùgbọ́n torí bí, ehn, orílẹ̀ èdè wa ṣe rí, bí ìlú tí mo wà ṣe rí tó jẹ́ wípé kò sí iṣẹ́ púpọ̀ lóde, ehn, bákan náà àwọn iṣẹ́ kékeré tó wà lóde ó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń bò bítibíti láti rí iṣẹ́ náà. A ò tún wa lè sọ pé torí èmi ti wá rí iṣẹ́ tí wọ́n ń yọ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta nínú rẹ̀ kí n tún wá máa ṣákọ́ àbí kí n máa fiyọ̀ kí n máa fàa bọ̀ lọ. Nítorí ìdí èyí, mo sọ wípé, ehn, ó dára nígbà náà, ehn, tí wọ́n bá yọ, ehn, ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náà wípé kò sí wàhálà, wọ́n máa bá wọn ṣiṣẹ́ lọ. Wọ́n sì máa gba, ehn, ọgọ́rùn-ún, ọgọ́rùn-ún ẹgbẹ̀rún àti àádọ́ta ẹgbẹ̀rún tó bá ti di ìparí oṣù yi Ìyẹn one hundred and fifty thousand naira. Láti bí ọdún tí mo n ti wá ń bá wọn ṣiṣẹ́ yìí kò tíì sí ìgbéga, ìyẹn promotion tó dé bá mi nínú ẹnu iṣẹ́ yìí. Bó sì ṣe jẹ́ wípé èmi ni mò ń mú àwọn oníbàárà tó pọ̀ ju wọ inú ilé iṣẹ́ mi láti dòwopò pẹ̀lú, ah, ilé iṣẹ́ tí mò ń bá ṣiṣẹ́. Pẹ̀lú gbogbo akitiyan mi lórí ilé iṣẹ́ yìí, pẹ̀lú gbogbo iṣẹ́ takuntakun tí mò ń ṣe fún wọn, ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi wípé wọn ò fi kún, ehn, owó oṣù tí mò ń gbà. Bẹ́ẹ̀ sì ni wón ò fún mi ní ìgbéga kankan ní ẹnu iṣẹ́ yìí. Owó tí mò ń gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní san fún mi láti ìgbà náà, òun náà ni wọ́n sì ń san fún mi di àsìkò tí mò ń sọ ọ̀rọ̀ yìí. Nítorí ìdí èyí, owó tí wọ́n ń fún mi lẹ́nu iṣẹ́ wa kò dára tó. Ehn, èmi síleléyìí, mo jẹ́ ẹnìkan tó ní ìyàwó. Mo ní ìyàwó eyokan tó lọ́rùn fún mi. Bẹ́ẹ̀ sì ni mo ní ọmọ mẹ́rin làǹtìlanti tí Ọlọ́run fún mi. Láti máa tó àwọn ọmọ mẹ́rin làǹtìlanti àti ìyàwó mi àti èmi gan-gan alára fúnra mi kì í ṣe àtàrí àjànàkú ni, kì í ṣe ẹrú ọmọdé rárá torí wipé ó ní, ehn, iye owó ilé ìwé tí mò ń san fún àwọn ọmọ mi ní, ehn, gbogbo táàmù ìyẹn lẹ́yìn oṣù mẹ́ta mẹ́ta àbí gbà mí oṣù mẹ́rin mẹ́rin mẹ́rin. Bo, èmi mo mọye tó ń bọ́ ní ara mi lóṣooṣù. Ìyẹn owó tí àwọn ọmọ mi ń mú lọ sí ilé ìwé wọn lára àárọ̀. Mo mọye tí wọ́n ná sórí owó iwe. Ehn, tí àìsàn bá dé, mo mọye tá a ná ní ilé ìwòsàn. Ehn, pẹ̀lú gbogbo éleyi mo fì sọ pé owó tí mò ń gbà lẹ́nu iṣẹ́ mi kò dára tó, kò pọ̀ tó, kò sì wù mí. Tó bá tẹ́wá jẹ́ pé ní ibi iṣẹ́ mi ní ilé iṣẹ́ tí mò ń bá ṣiṣẹ́ wọ́n fún mi ní ìgbéga. Ó dà mí lójú pé tí wọ́n bá fún mi ní ìgbéga, ehn, wọ́n fo ìyẹn owó mi máa di ìlọ́po méjì owó tí wọ́n san fún mi tẹ́lẹ̀. Wọn á bá mi fi kún. Tó bá jẹ́ pé wọ́n lè ṣe eleyìí inù mi ò bá dùn púpọ̀. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Èmi nìkan náà ni mò ń dàagbé tí mò ń daàfà fúnra mi. Ìyàwó mi síléleyìí. Ehn, ìyàwó ilé ni. Ehn, mi n fẹ́ wàhálà fún rárá rárá. Inú ilé ni mo fẹ́ kó má wà ní gbogbo ìgbà. Mi n fẹ́ kó má jáde ní gbogbo ìgbà. Mi n fẹ́ kó lọ máa ṣe iṣẹ́ torí pé mi n fẹ́ fún wàhálà. Mo fẹ́ fún ìsinmi, mo sì fẹ́ fún ìgbádùn ni. Nítorí ìdí èyí, owó tí wọ́n ń fún mi ní ẹnu iṣẹ́ wa, ìyẹn ní ilé iṣẹ́ wa kò tó mi. Rárá, rárá owó yìí kéré. Kò sì kí í ṣe owó tí mo lè fi yan gan láwùjọ. Kò kìn ṣe owó tí ó lè tọ́ mi àbí tó lè tọ́ àwọn ọmọ mi àbí tó lè tọ́ ìyàwó mi dáradára.

Mo jẹ́ ẹnìkan tí n kò fẹ́ràn láti máa fín tùràrí rárá. Bó tilẹ̀ jẹ́ wípé, ẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ ni mí, mo sì mọ̀ pé àwọn ẹka ẹ̀sìn ìgbàgbọ́ kan wà yẹn, àwọn aláṣọ funfun tí a mọ̀ sí Celestial, àbá àwọn Kérúbù and Seraphim. Àwọn tí wọ́n lọ sílé ìjọsìn, ó di dandan fún wọn láti máa fín tùràrí tí wọ́n bá wà ní ilé ìjọsìn. Ṣùgbọ́n èmi ò kí ń ṣe irú ẹni tí ó ń lọ sí irú ilé ìjọsìn báyìí. Bẹ́ẹ̀ sì ni ó láwọn àsìkò kọ̀ọ̀kan tí mo máa ń lọ ń jọ́sìn pẹ̀lú wọn. Iyẹn tí wọ́n bá pè mí fún, ẹ́ ìpàdé àbí tí wọ́n pè mí fún ìsọjí. Ìgbà mìíràn tí mo bá lọ síbẹ̀, mo máa ń gbọ́ àwọn òórùn tùràrí wọ́n yìí. Hun ò sì fẹ́ràn òórùn yìí rárá torí pé ìgbà mìíràn tẹ́lẹ̀ pé òórùn yìí máa ń gbé mi léèébí. Ìgbà mìíràn sì wà tó jẹ́ pé òórùn yìí ó máa ń ṣe ipalára fún imú mi. Nítorí ìdí èyí, n kò fẹ́ràn láti máa fín tùràrí rárá. Ohun tí a wá le sọ pé mo máa ń fín sí ara tó farajọ àbí tí a lè sọ pé tó farapẹ́ tùràrí, òun ni ohun tí a mọ̀ sí perfume àbí body spray. Ìdí tí, ẹ̀ m-- body spray yìí àbí perfume ó jẹ́ ohun ọ̀ṣọ́ ara tí mo máa ń fín sí ara láárọ̀ lárọ̀ tí mo bá ti wẹ̀ tán sí mo sì ti wọṣọ tán, tí mo ti ṣetán àti jáde. Mo máa ń fín sí aṣọ mi, ẹ̀ àbí kí n fín sí ẹyín tì mí, àbí kí n fín sí ibi, ẹ́ ẹgbẹ́ ọrùn mi. Àwọn ibi tí mo máa ń fín perfume sí ni ìní ara. Fún tí body spray tó jẹ́ èkejì rẹ̀, ibi kí ibi tó bá wù mí ní ara mi, ní ìta ara mi, ibẹ̀ ni mo máa ń fín òun sí ní tire. Ibi tí mo wá kórìíra òórùn, perfume àti òórùn body spray yìí tí èmi gangan ń lò síi, ibi tí mo kórìíra rẹ̀ dé, òun ni wípé mo lè, mo ti gbọ́dọ̀ múra tán, mo ti gbọ́dọ̀ jẹun tán l'òwúrọ̀, mo sì ti gbọ́dọ̀ ṣe oun gbogbo tí mo fẹ́ ṣe tán nínú ilé mi kí n tó lò ó. Mo máa ń rí dájú wípé mo ti bọ́ sí ìta ilé mi kí n tó lò perfume yìí àbí kí n tó lò àwọn nǹkan wọ̀nyí sí ara mi. Àbí kí n rí dájú pé mo ti wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi, mo sì ti ṣetán àti jáde síta kí n tó lò ó. Tí ń bá torí pé tí n bá lò ó nínú ilé, òórùn rẹ̀ máa ń gba gbogbo inú ilé, tó bá sì ti gba gbogbo inú ilé, n kò fẹ́ràn láti máa gbọ́ púpọ̀. Bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ mi náà, àwọn náà ò fẹ́ràn tó òórùn bá ti pọ̀ jù. Àwọn náà mo, mo ò fẹ́ràn rẹ̀, àwọn náà kórìíra rẹ̀. Ìdí nìyí tí mo fi sọ pé èmi kì í fín tùràrí rárá.